Ìbéèrè yìí bèèrè wípé báwo ni ó ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́, àsìkò, àsìkò ìparí iṣẹ́ tí a mọ̀ sí closing time. Báwo ni mo ṣe máa kojú ẹ̀? Kò sí bí mo ṣe fẹ́ kojú ẹ̀ ju tí aago mẹ́rin bá ti lù lọ kí n gbẹ́rù mi kí n gbálè mí lọ, nítorí wípé mi ò kí ń pẹ́ dé. Bẹ́ẹ̀ ni mi ò dé ní ìfẹ́ kí máa pẹ́ lọlé.